Mo máa ń fẹ́ ìgbóná díẹ̀ tí kì í gbóná jù nínú yàrá mi. Afẹ́fẹ́ tútù díẹ̀ ṣùgbọ́n kì í jẹ́ kí ara tútù. Irú ìgbóná gbẹ̀ ń jẹ́ kí ń sinmi dáadáa, sùn pẹ̀lú ìtùnú ki ọpọlọ sìí ṣiṣe dára láì rẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò eyín, ó ṣe pàtàkì fún ìmọ́tótó ara àti ìlera ẹnu. Nígbà tí mo bá ń rìn rin àjo tàbí sùn níta ilé, àpò eyín jẹ́ kó rọrùn láti tọ́jú eyín mi ní gbogbo ìgbà.

Nígbà tí mo bá sun, mo má ń se àwọn ohun tó ràn mí lọ́wọ́ láti dákẹ́ sinmi àti tún ara mi se. Mimu àfojúkúrò lórí ohun gbogbo, gbọ́ orin, ka ìwé tàbí ròyìn ní ìmulo ìmítìtì jinlẹ̀ ki inú, imú àti ìmúlẹ̀ ara dákẹ́, ìṣètò fún ọlá, ròhin ohun tí mo fẹ́ se tàbí ṣe ìmulo ọpọlọ. Ìdákẹ́jẹ́ náà jẹ́ kí ọpọlọ àti ara sinmi dáadáa.